Èrò mí kí ni sùúrù? Ah sùúrù jẹ́ ǹkan tó lágbára, sùúrù jẹ́ ǹkan tó lágbára. Ìgbà mí, a ní le ní sùúrù, ṣùgbọ́n ìgbà mí ta bá ní sùúrù, sùúrù dà. Sùúrù jẹ́ ǹnkan tó jẹ́ wipé ta bá rí wàhálà ta bá mọ́jú kúrò n bẹ̀. Ǹnkan táa ń pè ní sùúrù nìyẹn.

Ah! Ikọjá omi, sọ fún wa nípa ikọjá omi nínú ọkọ̀ ojú omi. Aah ọjọ́ tí mo wo ọkọ̀ ojú omi níbo. Ó ṣẹlẹ̀ ní Ikorodu. Mo lọ sí lẹ̀kkí mo wá wọ ọkọ̀ ojú omi pé kín lè tètè dé ibi tí mò ń lọ. Ìgbà tí mo wọ inú ọkọ̀ ojú omi, ah! Atẹ́gùn yẹn pọ̀. Mo wò pé ta ló rán mi iṣẹ́. Atẹ́gùn yẹn pọ̀. Ìgbà tí mo ń lọ bẹ̀ ni ọkọ̀ ojú omi míì mo pọ̀ ma ń ní galloping ń sale o.

Bí a ṣe ń se gbẹ̀gìrì, sọ fún wa nípa gbẹ̀gìrì àti ẹ̀wà. Bí a ṣe ń ṣe gbẹ̀gìrì, ẹ̀wà la máa gbé kaná. Tí a bá ti gbẹ́ wà kaná, a máa ti bó ẹ̀wà yẹn. Bí a bá ti gó ẹ́wà yẹn, a máa gbé ẹ̀wà kaná. Tí a bá dẹ̀ ti gbẹ́wà kaná, tí ẹ̀wà yẹn bá ti wó dáadáa, a máa lo jábẹ́. A máa fi já gbẹ̀gìrì, a máa wá sa, a máa wá yọ omi inú ẹ̀ kúrò. Bá ṣe máa ń ṣe gbẹ̀gìrì nìyẹn.

Àwọ tí mo fẹ́ràn jù, àwọ búlúù. Mo fẹ́ran awọ búlúù gbai, mo dẹ̀ tun fẹ́ran white, mo fẹ́ran fúnfún, mo dẹ̀ tun fẹ́ran dúdú. Àwọn àwo mẹ́ta tí mo nífẹ̀ẹ́ sí jùlọ nìyẹn. Mo nífẹ̀ẹ́ wọn gan-an gìdì. Pápá jùlọ white, pàápàá jùlọ funfun. Mo nífẹ̀ẹ́ gan-an.

Àwọn ìmọ̀ tuntun ti mó fẹ kọ fún iṣẹ́ mí òun ní bí a ṣé ń yà àwòrán. Nítorí mo ní YouTube, mo dẹ̀ ní camcorder, so mo fẹ́ mọ bí a ṣe ń ṣi ṣẹ sí i, bí a ṣe ń edit sí i, bí a ṣe ń ṣe fídíò, bí a ṣe ń yàwòrán, bí a ṣe ń ṣe ọ̀rọ̀ òun. Mo fẹ́ mọ̀ nípa ẹ dáadáa àwọn iṣẹ́ tí mo fẹ́ kọ́ sí i lórí iṣẹ́ tí mò ń ṣe nìyẹn.

Orí máa ń fọ́ mi, orí máa ń fọ́ mi. Tí bá ti ṣe wàálà jù mò máa ń ní ẹ̀fọ́rí. Ṣùgbọ́n kí ń ṣe gbògbò ìgbà, kì í ṣe gbògbò ìgbà ni orí máà ń fọ́ mi. Ọjọ tí ń bá fẹ́ sí i kí nì ìgbá mi lórí máà ń fọ́ mi. Bọ̀ kòn ṣè gbògbò ìgbà ni mò fi ń ní ẹ̀fọ́rí ṣùgbọ́n orí máa ń fọ́ mi ní ẹ̀kọ̀kan. Ẹ̀kọ̀kan lórí máa ń fọ́ mi. Kò ń ṣe gbògbò ìgbà. Mò máà ń ní ẹ̀fọ́rí. Kò ṣe gbògbò ìgbà lórí máà ń fọ́ mi.

Àh! Ìgbà tí màá ń fọ aṣọ. Bo bá ṣe wá sí mi lára ni mo ṣe máa ń fọṣọ. Ìgbà míì mo ń fọṣọ lọ́jọ́ ajé, ìgbà míì lọ́jọ́ àbámẹ́ta, ìgbà míì lọ́jọ́ ìṣẹ́gun. Bori bára bá ṣe ṣe mí sí bá ṣọ, ìdọ̀tí bá ṣe pọ́n lé sí i, òun ni àkókò tí mo fi ń fọṣọ. Mi dẹ ń káṣọjọ́. Ìgbà mi ole je ojo aje ni ma fi ji foso. Nígbà náà ni mo máa ń sáré fo mọ́ aṣọ mi.

Òun tí a fọwọ́ ṣe rí tí mo fọwọ́ mi ṣe, ohun tí mo ra. Ah, mo ra laptop o. Ìgbà tí mo rí owó, mo ra laptop. Ohun tí mo fọwọ́ mi ṣe nìyẹn. Mo ra laptop, mo ra fóònù, mo dẹ̀ roúnjẹ sílé. Mo roúnjẹ sílé torí oúnjẹ ṣe kóko. Mo ra fóònù, owó owó tí mo fọwọ́ ara mi ṣe.

Ah! Ni àkókò ọjọ́, irú àgbègbè tí mò ń gbé yìí, agbègbè oko ni, tó ní nígbà òjò ó máa ń tutù. Irú àdúgbò tí mò ńigba láàárọ̀ ó máa ń tutù nítorí àwọn ewéko, wọ́n máa jí, àwọn ewéko máa jí, só àdúgbò tèmi wà ó máa ń tutù lọ́sàn, ó máa ń mú oru gan an. Ó dé lè tó ìgbà àtàkókò. Bá já sí, à ìgbà òjò ń sìn, àdúgbò mi dára.

Ah! Kí ni a máa ń jẹ láàárọ̀ wákàtí wo? Ko si ìgbà temi o kin jẹun laaro o pàápọ̀ tàbí nǹkan. Ah! Kò sí ìgbà te mi oúnjẹ láàárọ̀ o. Ìgbà mí, oúnjẹ tó bá wá sí mi lára láàárọ̀ ni mi ò ṣe oníyì padà. Ìgbà mí sẹ̀mọ́ àti ewédú, ìgbà míí rice. Ṣùgbọ́n gbogbo ìgbà tóuńjẹ máa wá sí mi láàárọ̀ sẹ̀mọ́ ni.

Ah! Bí a ṣe ń darí àwọn òṣìṣẹ́, a má ra má bá wọn sọ̀rọ̀ ni tubi nu bi ni o. Ìgbà mi tán bá dé fẹ́ gbọ, a má lò agídí bá wọn sọ̀rọ̀ o torí ìgbà mi te bá lò agídí bá wọn sọ̀rọ̀ wọ́n ò ní ṣiṣẹ́. Bí a ṣe ń darí òṣìṣẹ́ nìyẹn, a dẹ̀ má darí òṣìṣẹ́ pẹ̀lú ifokanbalẹ, pẹ̀lú emiirele torí tó bá lè miirele, tí o bá má darí òṣìṣẹ́ o ni bo.

Ah! Lérò omi, kí ló dé tí a fi ń bọ̀wọ̀ fún àgbà? Bí a ṣe ń fi wọn, ah! Tó bá bírù òrè mi báyìí tí bá fẹ́ ki gbàlagbà, máa kúnlẹ̀ ni o, bí a ṣe ń fi wọn, wọ́n á kúnlẹ̀ tó bá fi wọn, ó ti bọ̀wọ̀ fún àgbà nìyẹn, ohun tí ó máa kọ́ ọmọdé. Ah! Òun ni o, mo bá ní èrò mi, ohun tí a ń kọ ọmọdé.

Ohun tí à ń pè ní orúkọ mìíràn tí àwa ń pè, irú ẹwà, ẹwà àdàlù làwa máa ń pè. Nibò mi wọ́n máa ń pè ní ewá ọlọ́kà, àwa dẹ̀ máa ń pè ní ẹ̀wà àdàlù. Ibo mìíràn wọ́n á ní ẹ̀wà ọlọ́kà, ẹwà ata, ibo mìíràn wọ́n a tẹ̀ tú ní ẹwà ata àgbàdo. Ṣùgbọ́n lọ́dọ̀ titẹ̀ mi, èmi máa pè é ní àdàlù.

Ohun tí mo máa ń ṣe tí òtútù bá mú mi, máa da blanket bora, ìgbà mí dè ré, màá mu tíi, màá mu tíi gbigbona. Ojo melo lo fi ń sinmi. Gbogbo ìgbà tí ara bá ti fẹ́ ìsinmi ni mo máa ń sinmi. Gbogbo ìgbà ti ara bá ti fẹ́ ìsinmi, máa ń sinmi. Ṣùgbọ́n tí.

Ẹni tó ń jó, ẹni tó ń jó, ọrẹ mi lẹni tó ń jó. Orin fújì ló ń gbọ̀. Wọ́n jó dídi wákàtí alẹ́ ni, àjó dalẹ́ ni. Wọ́n jó gidi, orin fújì ló ń gbọ̀. Wọ́n jó di, èyí tí wọ́n fi jó a tó wákàtí mẹ́wàá tàn wọn fi jó ní ojú agbo.

Mì ó sáré o, mi ò sáré, kò sí ohun tó lé mi tí màá fi máa sáré. Mi kì í sáré, kò sí nǹkan tí máa fi máa sáré fún, ṣùgbọ́n mo máa ń, mi kì í sáré. Kí má sọ pé mi ò ún sáré, mi ò ún sáré. Kò sí idi tí mo fẹ́ fi máa sáré. Mi ò ní rí dẹ̀ rí wàhálà tí màá fi máa sáré.